Mo máa ń lo, ṣo máa ń lo ọ̀pá ìfámọ́ra nigba tí mo bá mú mú mi. Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ọ̀pá ìfámọ́ra tí wọ́n ń pè ní straw tí mo bá fẹ́ mú àwọn ẹlẹ́rìndòdò, ẹ́ tí mo bá fẹ́ mú ẹlẹ́rìndòdò. Tí ẹ́ n bá ra ẹlẹ́rìndòdò, mo máa ń sábà béèrè lọ́dọ̀ àwọn ẹ́ olùtajà mi, pe kan fún mi ní ọ̀pá tí máa fi fà àwọn, tí máa fi máa fà ẹlẹ́rìndòdò yìí. Ẹ́ Nítorí ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé èmi ò ní lè ní ẹ́, ẹ́ kọ́ọ̀bù ní tòsí láti ẹ́, èmi ò ní lè ní ife ní tòsí láti fi mú àwọn ẹlẹ́rìndòdò yìí tí ó sì jẹ́ wípé ó máa nira fún mi lá, láwọn àsìkò mìíràn láti máa gbé ẹ́ ẹnu ẹlẹ́rìn, ẹnu igó ẹlẹ́rìndòdò náà, ki n gbésẹ́ nu bẹ́. Ẹ́ Tí ó sì jẹ́ pé ẹ́, ẹ́ má nílò ọ̀pá láti máa fi fà ẹlẹ́rìndòdò náà ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ó ní, wọ́n máa ń ta, mo máa ń béèrè kí àwọn olùtajà wọ́n ta, wọ́n ká fún mi ní ọ̀pá tí màá fi máa fà, tí màá fi máa fà àwọn ẹlẹ́rìndòdò mi. Tí ó sì jẹ́ wípé tí mo bá ti gbà á, èmi máa ń sábà lo, kí màá sì ra máa fà ẹ́, tí ọtí ẹ́, ọtí ẹlẹ́rìndòdò náà tí màá rora máa fà díẹ̀díẹ̀ tí ẹ́ ó sì má, tí ó sì máa ń bá mi lára mu. Ó máa ń dùn mọ̀ mí ninú pé mò ń, mò ń, mò ń yè é díẹ̀ láìṣẹ́ pe bo yá, mo dà ẹnu ìkú, mo dà kọ ẹnu mi. Torí ibi tí mo bá ti ń dà ẹnu igo kọ ẹnu, ọtí yìí lè dà sí mi lára tí èmi ò sì fẹ́ kí irú nǹkan báyìí ṣẹlẹ̀. Ṣùgbọ́n ọ̀pá ìfámọ́ra yìí ni ó máa ń dènà ilé yìí tí ó sì jẹ́ wípé tí mo bá ti fọ̀pá hàn sínú ọtí ẹlẹ́rìndòdò, màá sì máa fi fà ọtí mi lọ díẹ̀díẹ̀ títí tí màá fi mú tán.

Lẹ́yìn tí mo bá ti jẹun tán ní aṣálẹ́, mo máa ń fi àsìkò ìsinmi oúnjẹ, mo máa ń fi, mo máa ń fi wo àwọn nǹkan kọ̀ọ̀kan, mo máa ń fi ṣe àwọn ohun tí o bá yẹ kí n ṣe kó tó di pé mo sùn. Tó sì jẹ́ wípé tó, ọwọ́ aṣálẹ́, òun ni mo máa ń wo fóònù mi tí màá ti wo àwọn, àfi ránṣẹ́ táwọn èèyàn ti fi ránṣẹ́, tíṣe message, tí màá sì tún wo àwọn ìpè tí mo ti, tí mi ò rí gbé, àwọn ìpè tí mo miss, lọn pé missed call, àwọn ìpè tí mi ò rí gbé ní ọju ọjọ́, àwọn missed calls mi, àwọn ìpè Òun ni màá sì gbìyànjú láti pe àwọn tó bá pè mi padà, láti lè bá wọn sọ̀rọ̀. Àwọn tó bá jẹ́ wípé, ẹ̀, then, màá tún wo, ẹ, àwọn ojú òpó ayelujára, màá wo àwọn app mi tí màá sì wo gbogbo àwọn ìtàkùn bánisọ̀rọ̀ mi. Bóyá mo ní, ẹ, mo ní, ẹ, message àbí mo ní lẹ́tà tọ fi ránṣẹ́ sí mi tí ó ṣì nílò kí èmi kó dáhún sí, tàbí kí n de, kí n, kí n sọ fún ẹni tó n fi ránṣẹ́ pé mo ti rí ẹ, mo ti rí, ẹ, lẹ́tà náà gbà. Tó ṣì jẹ́ wípé elẹ́yìí ni mo máa ń gbìyànjú láti wo gbogbo àwọn messages, message mi tí mo bá ní. Àwọn, ẹ, tí n bá ti rí àwọn message, àwọn tó bá nílò kí n dáhún sí, màá dáhún sí wọn. Àwọn tó bá nílò pé bóyá kí n bá ẹni òun sọ̀rọ̀, ẹ, kí n pe ẹni òun kí n bá sọ̀rọ̀ lórí ìpè, màá ṣì ṣe elẹ́yìí. Tí ó ṣì jẹ́ pé màá sì má lo àwọn, mo sì máa ń tún lo àwọn, ẹ, WhatsApp àti gbogbo àwọn ìtàkùn bánidọ́rẹ̀ mi láti bá àwọn èèyàn sọ̀rọ̀, àwọn ọ̀rẹ́ mi àtàwọn tó jẹ́ pé a jọ ń ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́. Àwọn ìpalésè tí mo bá nílò láti ṣe fún ọjọ́ kejì náà màá ṣì ti fi gbogbo àwọn ìwé ránṣẹ́ sí àwọn èniyàn lórí gbogbo àwọn nǹkan tí mo bá nílò láti ṣe. Lẹ́yìn wá elẹ́yìí tí mo bá ti ṣe gbogbo eléyìí tí mo rí pé mo ti ṣe gbogbo ohun tó ní to àti ohun tó yẹ, ẹ, èmi, èmi yóò sì wọ ilé wẹ lọ, màá sì lọ bu omi sára, ẹ, tí ìgbẹ́ bá gbọn mí, màá yàgbẹ́ kí ó tó di pé, ẹ, tí n bá ti wẹ tán, èmi yóò sì máa múra àti sùn. Ẹ, tí ó bá ti wá sí nkan kan tí mo fẹ́ wa ṣe mọ́, èmi yóò sì bọ́ sórí ibùsùn mi láti sùn.

Bẹ́ẹ̀ni, àwọn àsìkò wà tí mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Àgàgà oúnjẹ àárọ̀ tí mo bá ti rí pé mo ti ń pe fún iṣẹ́ tí ó sì jẹ́ wípé, ẹ̀, èmi yóò sì bu oúnjẹ mi sínú abọ́ tí màá sì gbè sínú ọkọ̀ tí màá ti wà nínú ọkọ̀. Èmi tí mo bá ti rí pé kí n tó kúrò nílé, tí màá ti wà nínú ọkọ̀, ìgbà mìíràn mo máa ń jẹ oúnjẹ oun. Ìgbà mìíràn o lè jẹ́ wípé ó yá tí mo bá wà nínú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀, mo ní màá láǹfààní láti jẹ oúnjẹ yìí tí ó sì jẹ́ wípé àsìkò tí mo bá rí i wípé, ẹ́ẹ́, ààyè wà fún mi sí ni mo máa ń sábà jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò sí, ẹ́ ẹ́, àǹfààní láti jẹun nínú ọkọ̀ tí mo bá ti dé ibi iṣẹ́, màá kọ́kọ́ jẹun oúnjẹ mi náà kó tó di pé mo bẹ̀rẹ̀ sí í bá iṣẹ́ lọ torí tí mi ò bá tètè jẹun bá 'un, ẹ́ẹ́, àsìkò, ẹ́ẹ́, iṣẹ́, ẹ́ẹ́, wàhálà ẹnu-- wàhálà ibi iṣẹ́ kò ní jẹ́ kí n láǹfààní láti jẹ oúnjẹ ọhun mọ́. Eléè lo máa ń mú mi láti sọ pé kí n tètè jẹun oúnjẹ mi nínú ọkọ̀ àbí tí mo gẹ́lẹ́ tí mo bá ti dé ibi iṣẹ́ tí ó sì jẹ́ wípé, ẹ́ẹ́, tí mo bá ti, kò sí, ẹ́ ẹ́, ẹ̀mí pàtàkì oúnjẹ àárọ̀ dáadáa. Èyí ló fi jẹ́ wípé ní ìwọnye ìgbà ni ó fi jẹ́ pé inú ọkọ̀ ni mo sì máa ń jẹun oúnjẹ àárọ̀. Ẹn, àwọn ìgbà kankan tó bá jẹ́ wípé ó yá, ẹ́ẹ́, mo bá nílò láti, ó má ṣẹ̀lẹ̀ pé mo má nílò láti jẹ oúnjẹ ọ̀sán nínú mọ́tò náà nínú ọkọ̀ tí ó sì jẹ́ wípé ẹ̀kọ̀kan lè lè máa ń wáyé torí a ní ibi ilè jẹun ní ilé, ní ilé iṣẹ́ wa tí ó sì jẹ́ pé ilé ìjẹun yìí ni láti ọ̀pọ̀lọpọ̀ wa láti máa ń sábà jẹun. Hmm.

Yàrá tí mò ń sùn, tí mo ti ń jí, òun ni mo fẹ́ràn jù nínú ilé mi. Ẹ̀, eleyii ò dede rí beẹ̀. Ẹ̀ bí ó ń ṣe pé ẹ̀ yàrá yìí ó ti mọ mi lára tí ó sì jẹ́ wípé ẹ̀ gbogbo ohun ìpamọ́ tí mo bá fẹ́ ṣe, òun ni mo máa ń sáabà ṣe nínú yàrá yìí. Eleyii ló fi jẹ́ wípé ibẹ̀ ni àrá mi ti máa ń bá lẹ̀ jù, ibẹ̀ ni ààyè tí máa ń gbà mí jù láti ṣe ohunkóhun tí mo bá fẹ́ ṣe nínú yàrá òun. Ẹ̀ nínú yàrá òun náà ló jẹ́ wípé tí èmi àti olólùfẹ́ mi bá má fẹ́ sún mọ́ra nínú yàrá òun náà la ti má ń ṣe tí ó sì jẹ́ wípé àwọn nǹkan tí mo má ń sábà ṣe nínú yàrá yìí, mi ò n saábà ṣe ní ibòmíràn. Ẹ̀ tó bá jẹ́ ẹ̀ yàrá igbàléjò mi ni, èmi kì í sáabà dé ibẹ̀ fún àìmọye ìgbà. Ẹ̀ yàrá àárín àwọn ọmọ mi sì ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ni mo má ń de ibẹ̀, ki a sọ pé lásalẹ́ kí n tó sùn. Ẹ̀ ni mo kàn le má ń, mo má ń ye àwọn ọmọ wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ó sì jẹ́ wípé ẹ̀ yàrá gbogbogbò tàbí kí n sọ wípé sitting room, ibi ìjókòó àwọn alèjò mi, òun ló jẹ́ wípé ẹ̀ iyen kan jẹ́ ibi tí mo ti máa ń wo tẹlifíṣàn. Ẹ̀ bó tí ẹ̀ jẹ pé tẹlifíṣàn wà nínú yàrá mi náà o, ẹ̀ tẹlifíṣàn wà nínú yàrá mi kò sí ǹkan kan tí mo bá fẹ́ ẹ̀ tí ó, tí mo máa n saábà, tí mi ò n saábà rí nínú yàrá, nínú yàrá, yàrá, yàrá mi tí mo ti má ń sùn. Ẹ̀ torí pé mò ń ẹ̀ irọ̀run tí ó wà nínú yàrá òun, òun ni ó jẹ́ kí mo nifẹ́ sí yàrá náà tí ó sì jẹ́ wípé ẹ̀ ò máa ń fún mi l'áńfààní láti wà pẹ̀lú ara mi láti lè ṣe gbogbo n tí mo bá fẹ́ ṣe tí ó ń ṣe pé boya máa rí ìdíwọ́ látọ̀dọ̀ ẹnikẹ́ni. Eléyìí gangan ni ara nkan tí mo fi fẹ́ràn yàrá yìí tí ó sì fẹ́ dàbí wípé ẹ̀ tí mi ò bá sùn ínú yàrá yìí, ó máa n, ó maá ń ṣe, ó máa ń rí bàkan lára mi tí mo bá sùn ibò mii tí èmi yóò sì tí mo lára. Ẹ̀ torí pé mo ti bá, mo ti ní ìbáṣepọ̀ pẹ̀lú yàrá yìí fún ìgbà pípẹ́.

Òwò mi, ní oun tó jẹ́ wípé mo ti ṣe, mo ti ṣe ẹ̀ àtúnṣe rẹ tí mo sì tún jẹ́ wípé mo ti dàgbà lórí rẹ fún àìmọye ọdún, tí ó sì jẹ́ wípé mo ti mọ gbogbo àwọn àpádé àlùde bá ṣe ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ tí a bá ń ṣe ìdúnàádúrà, tí ó fi jẹ́ wípé àwọn owó iyè tí mo bá fẹ́ kí oníbàárà san, ni ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń san láìmọye ìgbà. Tí mo bá tun rí oníbàárà tí èmi àti oníbàárà bá jọ sọ̀rọ̀, eh, màá kọ́ fi, màá kọ́ ní kí oníbàárà kó yẹ ọjà òun wò, tí ó jẹ́ wípé ọjà òun, màá sì fi yẹn, àwọn oníbàárà, màá fi han oníbàárà bí, ọjà òun bó ṣe lówó lórí tó, idi pàtàkì tí oníbàárà ṣe máa gbọdo ra ọjà náà, tí ó sì jẹ́ wípé oníbàárà òun tí ó bá ti, tí ó bá ti, órí oníbàárà bá ti wú pẹ̀lú ọjà tanta, a máa jọ sọ̀rọ̀ nípa owó, tí oníbàárà ba bími leere pé èlò ló jẹ́. Mi ò ní sábà pe iye tó jẹ́ iye tí a bá dá lọ́jà gangan gan gan, èmi yóò fi owó bé léńjà lé e, torí mo mọ̀ pé àwọn oníbàárà náà, àwọn náà yóò wá ẹ́ dínwó lórí ọjà. Eh, ibí tí a bá ti sọ lọ sí iwájú ta a sọ lọ sẹ́yìn, ẹ̀dínwó tí oníbàárà yóò bèèrè fún yóò jásí ìyìn, owó náà yóò kú sí iye owó dé gangan gan gan tí a ń ta ọjà náà, tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà, òní elèyii máa ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́ tí, ó fi jẹ́ wípé àwọn ọjà wa, àwa kì í kùnà, a sì máa ń pa owó tó péye lórí àwọn ọjà wa. Eléyìí sì jẹ́ ara kan tí àwọn ọ̀gá, àwọn ọ̀gá mi lẹnu iṣẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ sí jù lọ nínú, nínú ibi nílé iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ ni, mo máa ń fi owó pamọ́ nínú ilé mi, tí ó sì jẹ́ pé ó ní àwọn ibùdó tí mo ti yà sọ́tọ̀ fún irú ńǹkan báyìí. Ẹ̀ yìí ló jẹ́ wípé mo máa ń fi àwọn owó tí mo bá ti gbà sọ́wọ́, mo máa ń fi, mo máa ń fi, mo máa ń fi gègé lé bí mo ṣe máa ń ná wọn. Kí ó sì jẹ́ pé ńǹkan tí a bá ná wó, ẹ́, bí ó bá ṣe wú mi, ẹ́, àwọn owó kọ̀ọ̀kan wà kí ó jẹ́ pé mo ti fi sọ́ọ̀ kan pé mo máa fi, máa fi pamọ́ sí àwọn ibi tí ó ṣo-- ló ti, ẹ́, ó wà, tó yóò wá bu wa nínú ilé mi. Tí ó sì jẹ́ pé ènìyàn tí ò bá mi mọ inú ilé mi àbí ẹni tí ò ń ṣe ìyàwó mi tàbí tí ò ń ṣara inú ilé mi kò lè mọ ibi tí mo bá ń fi owó pamọ́ sí. Yàtọ̀ sí ilé ìfowópamọ́ tí mo máa ń fi owó pamọ́ sínú àsùnwọ̀n mi. Tó jẹ́ wípé, mo ti ní àwọn àsùnwọ̀n kọ̀ọ̀kan nílé ìfowópamọ́ tó jẹ́ wípé, mo kàn máa ń fowó pamọ́ síbẹ̀ lásán ni. Mi ò kí ń gba owó nínú àwọn ieleyìí, torí pé mo mọ̀ wípé fi fowó pamọ́, bi pé ẹ̀eyàn tó ju ọjọ́ ọ̀la ẹni ni. Ọjọ ìdá maa wa ọjọ́ tí ko ni si ohun tí ó wọlé tí ò ní tó ǹkan tí èèyàn nílò láti ṣe máa wà. Tàbí àwọn àsìkò tí èèyàn máa nílò láti, bẹ̀rẹ̀ ohun ìlọsíwájú nínú ilé rẹ̀ ó máa wà. Ohun ìlọsíwájú náà ni bí pé èèyàn kọ́lé, èèyàn ra moto. Eleyii ló fi máa ń fà á. Tó jẹ́ wípé mo máa ń lá àfojúsùn owó tí mo máa ń fi pamọ́ ní oṣooṣù, tí ó sì jẹ́ wípé mo máa ń gbìyànjú láti rí àfojúsùn yìí, láti fi máa fi owó pamọ́. Eleyìí sì jẹ́ ohun tí mo ti bẹ̀rẹ̀ kó tó di pé mo fẹ́yàwó. Ti ó sì jẹ́ pé ó ti bá mi dàgbà di ìsin yìí tí mo sì ń gbìyànjú láti máa tún, tí mo sì ń tún gbìyànjú láti tún máa ṣe òwò láti tún máa fi àṣà ìfowópamọ́ yìí láti mú lọ́kùn kún dùn. Torí pé mo mọ̀ wípé ǹkan tí yóò ràn mí lọ́wọ́ ní ọjọ́ iwájú mi.

Tí mo bá jẹ oúnjẹ mi sẹ́kù, mo máa ń gbìyànjú láti fi ìdérí dé oúnjẹ ọ̀hún torí mo mọ̀ wípé oúnjẹ yìí tí mo bá fi, tí o bá wà ní ìpamọ́ dáadáa ni tí mo lè padà lọ sí díẹ̀ láti lọ jẹ oúnjẹ ọ̀hún ni. Tí ó sì jẹ́ pé èmi máa ń de oúnjẹ tó bá ṣẹ́kù laimoyegbà, mo máa ń fi oúnjẹ sílẹ̀ tí mi ò kí ń jẹ oúnjẹ tán leekanáà kí èmi bá lè lọ sí jẹ oúnjẹ ọ̀hún kí n ba lè rí oúnjẹ náà jẹun. Tí mo sì mọ wípé àwọn ìgbà mí wá tó jẹ́ wípé mo máa ń gbìyànjú láti gbé oúnjẹ eléyìí tí ó bá ṣẹ́kù lè náà kó tó di pé mo bu sinú abo padà láti jẹ. Eléyìí ni mo sì máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ igbà, àgàgà àsìkò tí mo bá ráyè láti ṣe torí mo mọ̀ báyìí pé bí mo ṣe gbé oúnjẹ pa-- bí mo ṣe jẹ oúnjẹ ṣẹ́kù yìí, àwọn kòkòrò àìfojúrí ó lè ti wà nínú oúnjẹ náà. Bó ti e jẹ́ wípé mo máa ń de àwọn oúnjẹ yìí dáadáa ṣùgbọ́n eléyìí kò lè dènà àwọn kòkòrò àìfojúrí tí mo sì máa ń fi ṣọ́kàn, tí mo máa ń gbìyànjú láti gbé oúnjẹ yìí láti gbé gbóná kó tó di pé mo jẹ́ padà. Gbigbe gbóná yìí ni yóò ràn mí lọ́wọ́ láti bá mi pa àwọn kòkòrò àìfojúrí tó ṣe é ṣe kó ti wà nínú oúnjẹ ọ̀hún láti ìgbà tí mo ti fi sílẹ̀ títí ó fi di ìgbà tí mo fẹ́ jẹ́ padà tí ó sì jẹ́ pé eléyìí ni mo sábà máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ igbà.

Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, tí ó sì jẹ pé tí mo bá ti wà lẹ́nu iṣẹ́, àfojúsùn mi ni láti ṣe gbogbo nǹkan tó ṣe tán àti bó ṣe yẹ. Ẹ̀, ìgbà mìíràn wà tó jẹ́ wipé àwọn fáìlì tí wọ́n a nílò láti parí iṣẹ́ lórí wọn ó máa pọ̀ nílẹ̀, ẹ̀, nígbà tí mo bá fẹ́rẹ́ tó bá yẹ kí n parí iṣẹ́, tó bá yẹ kí n kúrò níbi iṣẹ́. Tí ó sì jẹ pé àwọn kan wọn máa ń kàráǹgì dá, wọ́n máa ń di dandan láti jẹ́ wípé kì í n ṣiṣẹ́ lórí wọn. Ẹ̀, ọ̀pọ̀ àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé àwọn fáìlì wọ̀nyí máa gbé wọn lọ sílé láti lọ, ẹ́ẹ́, láti máa bá ṣẹ́ lọ lórí wọn. Ṣùgbọ́n àwọn míì wà tó jẹ́ wipé mo gbọ́dọ̀ parí iṣẹ́ lórí wọn nínú ọ́fíísì mi kí n tó kúró. Eleyii lò máa n fa tí mo fi máa dúró ní ìgbà lẹ́yìn wákàtí tí ó yẹ kí n parí iṣẹ́, tí ó sì jẹ wípé mo máa ń gbìyànjú láti ṣiṣẹ́ lórí àwọn fáìlì wọ̀nyí kó tó di pé mo kúrò níbi iṣẹ́. Ẹn, ko ń ṣe gbogbo ìgbà, lélẹ̀ yii máa n ṣẹlẹ̀ oo, tí ó sì jẹ wípé mo máa ń gbìyànjú láti ṣẹ́ mi ní ojú ọjọ́ kí n bá lè parí gbogbo ohun tí mo bá fẹ́ ṣe kó tó di pé mo kúrò nílé ibi iṣẹ́. Ṣùgbọ́n àwọn àsìkò míì máa n wà tí màá nílò láti dúró bí ọgbọ̀n ṣejú sí wákàtí kan sí kó tó di wípé mo kúrò. Ẹn, eleyìí ni o, eleyìí ni mo ti fi kọ́ra tí mo sì mọ wípé, ẹ̀, oun tí èèyan bá fẹ́ ṣe ó yẹ kí èèyan ṣe dojú àmì ni. Ẹ̀n, tí ó sì jẹ wípé, ẹ́ẹ́, àwọn nǹkan tí ó jẹ́ kí n máa níyì sí lẹ́nu iṣẹ́ náà nìyí, ẹ̀, mm, tí mo sì, tí mo sì ti mọ wípé, ẹ̀, a ríṣẹ́ má ṣe àgbà ọlẹ ni. Emí mi kò sì fẹ́ máa ṣe ìmẹ́lẹ́ lẹ́nu iṣẹ́. Eléyìí lò fi fa tó jẹ́ wípé mo máa ń tiraka láti parí àwọn nǹkan tó bá yẹ kí n ṣe kó tó di pé mo lọlé lójoojúmọ́.

Oṣu keje tíí ṣe oṣù July nínú ọdún ni a bí mi, tí ó sì jẹ́ wípé oṣù yìí ni oṣù tí èmi nífẹ̀ẹ́ sí, tí èmi sì máa ń fojú sọ́nà fún. Èéh, oṣù yìí náà ni èmi nígbàgbọ́ pé wọ́n bí àwọn èèyàn tí wọ́n nípa daada nínú ayé tí wọ́n dẹ̀ ṣe iṣẹ́ rere ọ̀pọ̀lọpọ̀ wọn, wọ́n sì wà ní ìlú wa yìí, tí ó sì jẹ́ wípé wọ́n ń ṣe dáadáa. Èmi gbàgbọ́ ní pé àwọn ọmọ tí wọ́n bá bí ní oṣu July, òun ni ó máa ń jẹ́ akíkanjú, ó máa ń jẹ́ ẹni tí ó máa ń ṣiṣẹ́ dójú àmì, tí ó sì máa ń tayọ nínú àárín àwọn ẹgbẹ́ rẹ. Eléyìí ni, ó sì wà ní ọkàn tèmi náà tí ó máa ń, tí ó máa ń jẹ́ kí n fi ṣiṣẹ́ dáadáa, tí ó máa ń jẹ́ kí tèmi náà kí n máa ṣe àwọn nǹkan tí màá mọ̀, tí mo mọ̀ pé yóò fi jẹ́ ohun ìwúrí fún mi tí ó bá dójọ́ ọ̀la. Èéh, oṣù yìí ni oṣù tó jẹ́ wípé èèè mo máa ń-- tí ó bá ti di àwọn àsìkò tí ọjọ́ ìbí mi báa ti n súmọ́ máa tòsí, òun ni èèè mo máa ń, inú mi máa ń dùn, ara mi máa yá, tí mò sì máa ń fi sọ́kàn èèè àwọn ohun ọ̀tún tí màá tún ṣe fún ọjọ́ ìbí i mi, èè tí ó sì jẹ́ wípé tí ó bá ti di àsìkò náà èèè mo rò bí mo bá ṣe ti rò sí, òun náà máa ṣe ṣẹ. Ẹ̀h, olólùfẹ́ mi ló máa ń bá, ló máa ń sábà bá mi èèè ló máa ń sábà bá mi ṣètò ọjọ́ ìbí náà, tí ó sì jẹ́ wípé ọdọọdún òun ni ó máa ń ṣe ọjọ́ ìbí fún mi. Èè sùgbọ́n oṣù ìbí ì mi yìí ni èmi ń gbọ́lá fún tí mo ṣe pàtàkì tí mò sì fẹ́ di ọ̀kan lára àwọn ọlọ́lá ọlọ́rọ̀ tí wọ́n bí sí, tí wọ́n bí nínú oṣù yìí tí èmi náà, kí mò sì mọ̀ wípé èè ókè àgbà òun ni wájú wájú òun ni èèè ayé mi tí mò sì ń ṣiṣẹ́ tọ gbogbo irú nǹkan báyìí.

Bẹ́ẹ̀ni, mo ti bèerè irànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ní ilé iṣẹ́ wa rí. Eeh, iṣẹ́ àkànṣe kan ọhun lo gbé fún mi lẹ́nu iṣẹ́ tí wọ́n sì fún mi ní gbèdéke ìgbà tí mo gbọ́dọ̀ parí iṣẹ́ lórí ẹ̀. Eeh, níbi tí mo ti ń ṣiṣẹ́ ọ̀hún lọ, mo ríi pé ẹ̀rọ tí mo fi ń ṣiṣẹ́ ọ̀hún ni kò máa lọ bí mo ṣe ń fẹ́, tí ó sì jẹ́ pé iṣẹ́ mi ọ́n fà nílẹ̀ tí mo sì nílò láti tètè bá, eeh gbèdéke tí wọ́n fún mi. Eeh eléyìí ni mo gbìyànjú láti ṣe fúnra mi tí mo gbìyànjú láti wá ojútùú sí, ṣùgbọ́n pàbọ́ ló já sí. Lẹ́yìn, eeh ọjọ́ kíni ọjọ́ kejì tí mo ti gbìyànjú lórí ẹ̀, eeh èmi nílò láti lọ bá olùṣètò ẹ̀rọ ní ilé iṣẹ́ wa tí mo sì fi orọ náà tó létí, eeh ó sì gbà láti bá mi wo iṣẹ́ náà. Ìgbà tíi ó sì di ọjọ́ kejì, ó sì ti wù yẹ iṣẹ́ náà fín- ó ti yẹ iṣẹ́ náà fínnífínní. Ó fún mi ní àbọ̀ wípé, eeh a máa nílò láti ṣe àwọn, eeh àwọn àtúnṣe kan lórí iṣẹ́ náà ni, ni iṣẹ́ náà yóò fi já sí bí a ṣe ń fẹ́. Èyí ni ó sì ṣe, tí ó sì ṣe àwọn àtúnṣe tí ó yẹ tí èmi náà sì fi ìmọ̀ràn bí mo ṣe rò pé bé àṣẹ lè ṣe tí mo fi tó létí tí a sì jọ lo ọgbon, ìmọ̀ àti òye láti ṣe iṣẹ́ náà. Eeh iṣẹ́ náà sì jásí àṣeyọrí nígbà tí mò ń, tí mò ń, eeh tí mò ń, eeh gbé iṣẹ́ kalẹ̀ níwájú àwọn ọ̀gá wa, wájú àwọn olù, eeh àwọn tó gbá wa ṣiṣẹ́. Mo sì fi orúkọ rẹ̀ sínú ìwé oríyìn npé, eeh ọpẹ́lọpẹ́ rẹ̀ òun ni ó jẹ́ kí n lè ṣe iṣẹ́ náà lásẹyọrí. Tí òun ná inú rẹ̀ sì dùn sí igbese tí mo gbé sí, tí mo gbé yìí. Eeh èmi náà orí mi sì wù pé mo lè parí iṣẹ́ náà. Mo sì ṣe, mo sì, eeh mo sì dá iṣẹ́ náà padà fún àwọn ọ̀gá wa ní àsìkò tí ó yẹ, eeh tí eléyìí sì tún mọ ń ilọ̀sí iwájú àti ìdàgbàsókè bá ilé iṣẹ́ wa. Eléyìí ló fi hàn mi pé àkójáwọ́ àti kí, eeh èèyàn bá ara wọn ṣiṣẹ́ pọ̀ ló máa ń jẹ́ kí iṣẹ́ kí ó ṣeé ṣe kí iṣẹ́ náà kó sì jáde bí èèyàn bá ṣe ń fẹ́ àti bí èèyàn ṣe lérò.

Óun ni mo ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà. Àwọn oníbàárà wa ló ní iyì ọ̀nà tí wọ́n fi máa ń fún wa ní ìró nípa, ẹ́, ọjà wa. Àwọn kan máa ń lo ímeèlì tí wọ́n sì fi ìwé ránṣẹ́ sí wa lórí, lọ́ máa fún wa ní ìró lórí ọjà tí a ti tà fún wọn, tí wọ́n máa sọ bó ṣe dára sí àbí bòya àwọn ibi tí a ti nílò láti ṣe àtúnṣe. Ẹ̀, ọ̀nà kan nìyí tí a fi máa ń gba ìró lọ́dọ̀ àwọn, àwọn oníbàárà wa. Lẹ́yìn eléyìí, òun ló tún jẹ́ wípé tí àwọn oníbàárà wa tí wọ́n bá bá wa, tí wọ́n bá lọ ọjà wa tán, a sì máa ń gbà wọ́n níyànjú pé kí wọ́n kọ ìró tí wọ́n ń pè ní review ní orí àwọn áàpù wa tí wọ́n sì lè Eléyìí ó sì tún jẹ́ kí àwọn áàpù wa kó gbayì tó tún máa gbé iṣẹ́ wa jáde. Ẹ̀, ọ̀nà kejì tún nì tí a fi máa ń gba ìró lọ́dọ̀ àwọn oníbàárà wa tí a sì máa ń gba ọ̀nà ba ṣe tún lè ṣiṣẹ́, tí ẹnì táa tún fi lè ṣiṣẹ́ tí ó tún máa ní ìtumọ̀ tí inú àwọn oníbàárà wa tó tún máa dùn sí. Ọ̀nà kẹ́ta ni ojúkoju tó jẹ́ wípé àwọn oníbàárà wa tí wọ́n bá ti, ẹ́, wá bá wa ra ọjà nígbà mìíràn, òun ni wọ́n máa sọ àwọn àtúnṣe tí wọ́n rò àti àwọn nǹkan tí, ẹ́, àwọn ọ̀nà tí wọ́n tún rò pé wí pé a tún lè gbà láti tún ṣe, ẹ́, láti tún lè jẹ́ kí ìbáṣepọ̀ wa kó tún dánmọ́rán si. Ehen è lè ni ó máa sa bà pò jù nínú àwon oníbàárà torí àwa náà máa bí wón léèrè tó bá ti wá bó lè se rí ojà wa sí bó lè se rí isé tá se fún yìí bó lè se rí sí tí ó sì jẹ́ wípé a máa ń béèrè lọ́wọ́ wọn kí wọ́n fún wa ní èyí tó ń ṣe óòtọ́ nínú, ẹ́, ìbá ṣe rí ọjà wa sí. Tí ó sì jẹ́ pé wọ́n máa ń bá wa ní gbólóhùn tí a sì ti rí àwọn ẹ̀kọ́ kan àti, ẹ́, àtúnṣe kọ̀ọ̀kan tí a ti ń ṣe, tí a ti rí àtúnṣe kọ̀ọ̀kan tí a ti ṣe pẹ̀lú ìró tí àwọn oníbàárà wa fún wa láti àwọn, àti ìgbà sẹ́yìn àti àwọn ìgbà tí a ti ń ṣe àti, àti láti àwọn ìgbà sẹ́yìn. Ẹ̀, eléyìí ló sì jẹ́ wípé a mọ̀ ríru ìbáṣepọ̀ tó mú láàárín àwa àti àwọn olùbàárà wa tí ó sì jẹ́ wípé, ẹ́, a, a, a ṣe pàtàkì ìró, ìró, kí wọ́n máa fún wa ní ìró ní gbogbo ìgbà. Òun ló ṣe pàtàkì sí wa kí àwa náà má sì ń ṣiṣẹ́ lórí àwọn ìró tí wọ́n máa ń fún wa.

Ìgbà wo ni mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Ẹ̀rọ ayárabíàṣá tí ń ṣe kọ̀mpútà, òun ni mo máa ń lò fún iṣẹ́ mi níbi iṣẹ́, tó sì yẹ pé àti ìgbàdégbà, òun ni mo maa n nílò àti lò ẹ̀rọ, ẹ̀rọ ayárabíàṣá yìí. Ẹn, tó bá ti di, ẹ́ẹ́, ọdún kejìkejì, ẹ́ẹ́, ni ilé iṣẹ́ wa máa ń, gbà wá níyànjú láti tún ti ra ẹ̀rọ ayárabíàṣá tí ó tún ti wọ̀gbà, tó jẹ́ wípé yóò tún jẹ́, ẹ́ẹ́, ohun tí yóò ran iṣẹ́ wa lọ́wọ́. Tó ṣì jẹ́ wípé àwọn ǹta tí ń lò tẹ́lẹ̀, ẹ́ẹ́, òun ni ilé iṣẹ́ wa, òun ló máa ń gbà tí wọ́n sì, tí wọ́n sì máa ń fi tuntun pààrọ̀ rẹ̀. Ilé iṣẹ́ wa ló máa ń ṣẹ̀bà yi ṣélé fún wa, torí wọ́n gbà wípé, ẹ́ẹ́, ohun èlò, ohun, ohun, ohun èlò tuntun, ẹ́ẹ́, ohun èlò tuntun tí ó ní agbára ni ó yẹ kí a fi máa ṣiṣẹ́ wa láti lè jẹ́ kí a ní, ẹ́ẹ́, iṣẹ́ tí ó tó pọ̀ju owó. Ẹ̀lè ló fi jẹ́ wípé láàárín ọdún méjì méjì, òun ni wọ́n máa ń, ẹ́ẹ́, ni wọ́n máa ń bá wa pààrọ̀ àwọn ayárabíàṣá wa, tó ṣì jẹ́ pé oníkálukú, òun ni kò nílò láti ṣẹ̀ bẹ̀rẹ̀ kó tó di pé ilé iṣẹ́ ṣelé fún wa. Ẹ̀ẹ́, ẹ̀rọ ayárabíàṣá òun, òun oníkálukú wa ni ó jẹ́ ohun tó ṣe pàtàkì sí wa. Tó sì jẹ́ pé láìsí à lẹ ṣiṣẹ́ wa, ẹ̀, eleyii ló fi jẹ́ wípé a mú lọ́kunkúdùn. Eyi tó bá ṣe ṣìbàjẹ́ ní ibi tí a ti ń ṣiṣẹ́ ni ó jẹ́ wípé ilé iṣẹ́ máa ń wá ọ̀nà láti tún ṣùn ṣe láti fi fún wa ní tuntun mi, ẹ́ẹ́, ní ọ̀nàkọ́nà. Ṣùgbọ́n eléyii o wa sọ wípé kí àwọn ará ibi iṣẹ́ wa ko máa ba ẹ̀rọ ayárabíàṣá jẹ bo ba ṣe wùwọn. Ẹ̀ẹ́, a máa ń gbìyànjú láti mójútó ẹ̀rọ ayárabíàṣá wa tí a sì máa ń jẹ́ kí á lò fún ohun tí ó dára jù lọ. A máa ń lò fún ibi iṣẹ́ wa nínú iṣẹ́ wa láti gba èsì tó dára jù lọ. Ẹ́ẹ́, iṣẹ́ wa ló ṣe pàtàkì sí wa, tó sì jẹ́ pé gbogbo àwọn ohun èlò tí à ń lò níbi iṣẹ́, ohun la mójútó bó ṣe tó àti bó ṣe yá, ẹ́ẹ́, tí irú irú ohun, ẹ́ẹ́, tí insurance, ẹ́ẹ́, ètò adójútó adójútófọ̀ tó sì wà lórí gbogbo àwọn irinṣẹ́ tí à ń lò, ẹ́ẹ́, tótí tó fi lórí ẹ̀rọ, ẹ̀rọ ayárabíàṣá wa lẹ́nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máà ń jẹ àwọn oúnjẹ tó lẹ́ròjà tó wà fún ìlera, àgàgà ẹ̀fọ́ rírò torí ẹ̀fọ́ rírò ó ní àwọn èròjà gbogbo àwọn èròjà dáadáa tó ń ṣiṣẹ́ dáadáa ní ara, e n àpẹẹrẹ ni ayọonu tí ó sì tún máa ń ní àwọn èròjà bí i kásíọ̀mù. Èròjà ayọon ni ó máa ń ṣiṣẹ́ láti jẹ́ kí ẹ̀jẹ̀ kó pọ̀ ní ara tí ó sì máa wà ní ìwọ̀ntúnwọnsí nínú ara. Ẹ̀ròjà kásíọ̀mù náà ó máa wà lára ẹ̀fọ́, tó sì jẹ́ wípé láti ara bí i en àwọn tí èèyàn bá ń jẹ ẹran tí a bá ń jẹ àwọn egungun adìẹ àti egungun ẹran, ibẹ̀ náà ni òn tí rí lára àwọn egungun yìí ni ẹni òn tí máa rí èròjà kásíọ̀mù, tí ó sì jẹ́ pé ẹ̀fọ́ náà ní èròjà kásíọ̀mù tí ó ń ṣe ara lóore en. Èròjà kásíọ̀mù yìí ó máa ń jẹ́ kí egungun ara ẹni kí ó dùro dàn yin tí egungun yóò sì wà lára àfiá. Àwọn èròjà yìí àti àwọn èròjà yòókù bí i pọ́tásíọ̀mù tí ó jẹ́ pé ó ń ṣe ara lóore tí ó ń fi jẹ́ pé ọkàn wa ó nílò rẹ̀ láti máa ṣiṣẹ́ dáadáa. Pẹ̀lú àwọn èròjà mìíràn bí i màgínesíọ̀mù àti gbogbo àwọn èròjà yòókù tó ń ṣe ara lóore tó jẹ́ wípé a nílò rẹ̀ ní ìwọ̀ntúnwọnsí nínú ara. Àwọn oúnjẹ tí a ń jẹ, àwọn oúnjẹ tí mo máa ń jẹ lọ́pọ̀ nínú wọn ló máa ń fún mi ní àwọn èròjà tí mo nílò láti máa ṣe dàgbàsókè àti láti máa wà ní ìlera tó péye. Tí ó sì jẹ́ wípé mo máa ń fi irúfẹ́ àwọn oúnjẹ yìí mo máa ń fi sọ́kà láti máa jẹ ní gbogbo ìgbà yàtọ̀ sí ká máa jẹ àwọn oúnjẹ tí wọ́n ń pè ní àwọn oúnjẹ tí kò ṣe ara lóore tó nǹkan ṣùgbọ́n tí ó kún fún ṣúgà. Ilé yìí ni mo máa ń gbé ẹ̀gbọ́n àti ìyá ra fún, tí ó sì jẹ́ wípé àwọn tí ó jẹ́ pé èròjà asara lóore ló pọ̀ jù ni mo máa ń sábà tún jẹ.

Bẹ́ẹ̀ni, mo ti ṣatọ́na bí ẹnìkan ṣe kúrò ní ẹnu iṣẹ́, mo ti ṣerí. È, ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní ibi iṣẹ́ tí ó sokùnfa ilé yìí. Ehn, arákùnrin ta ń sọ yìí, ó ti ó, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ inú, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ nínú oṣù ta ń sọ yìí ni. È, tí ó sì jẹ́ wípé, ehn, ọ, kò pẹ́ sí ìgbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ni wọ́n mú ẹjọ́ ẹ̀ wá pé òun àti, ehn, àlọ́, àwọn, òun àti àwọn tó ń ṣiṣẹ́ papọ̀, wípé ó máa ń bá wọn jà, yóò máa sààmọ́ bẹ nú àtẹ́ lu wọn, yóò máa bá wọn ṣe kò ní, kò ní ṣe dáadáa lẹ́nu iṣẹ́. Òun ni wọ́n ti kó ẹjọ́ rẹ̀ wá fún mi. Ehn, eléyìí, òun ló jẹ́ wípé àwọn, àwọn ọ̀gáa wa wọ́n pè é, tí wọ́n sì, tó sì sàlàyé tẹnu tí ẹn, tí wọ́n sì fún un ní, ehn, e tí a ń pè ní query, ehn, pé ko wà lọ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Ehn, tí òun, ó sì sọ pé ẹ́, òun ti, ehn, tí wọ́n sì sọ pé kó lọ máa bá iṣẹ́ rẹ̀ lọ. Lẹ́yìn eléyìí, òun ni, òh, ó, bó ṣe di pé oníbàárà kan ló wá fẹjọ́ rẹ̀ sun. Nípé ó ní pé ẹ kí òun wá sanwó fún ọjà kan, pé òun ò mọ bóun ṣe máa fún un ní ọjà náà láì ṣe ọjà ibi iṣẹ́ wa. Ehn, ni ó sọ fún oníbàárà yìí, tí oníbàárà yìí sì wí pé, "àh, ó dà ẹ́ pé ẹni ilé fẹ́ lù ú n jí bíìtì ni. Irú, irúfẹ́ ìwà báyìí kò ṣe ẹ́ kí wọ́n máa bá lọ́wọ́ òṣìṣẹ́ wa." Eléyìí ló jẹ́ wípé èmi ni wọ́n ní pé kí n gba ọ̀rọ̀ lẹ́nu arákùnrin yìí wọ́, tí mú, ọ̀rọ̀ tí mo sì gba lẹ́nu è wo, ó fi hàn pé e tí oníbàárà yẹn sọ nípa rẹ̀, bọ̀rọ̀ náà ṣeré ni. Ehn, èmi sì jábọ̀ fún àwọn ọ̀gáa wa pé, ehn, èmi ní gbàgbọ́ pé ẹni yìí kò yẹ kó wà lẹ́nu iṣẹ́ wa. Tí ó sì jẹ́ pé, òh, ó yẹ kí wọ́n wá ọ̀nà bí yóò ṣe, yóò ṣe ní ṣiṣẹ́ mọ́ ní ilé iṣẹ́ wa, ehn, ní, ní kíákíá, òun ni. Tí ó sì yẹ́ pé lẹ́yìn eléyìí, òun ni wọ́n fún un ní ìwé gbélé ẹ, ehn, pé kó má wá ṣiṣẹ́ mọ́. Ehn, wọ́n sì lẹ́yìn eléyìí, wọ́n, ó sì kú, ó sì gba lẹ́tà owọn, ó sì kú ro nìbi iṣẹ́. Láti ìgbà wọ́n, èmi ò rí, ehn, ẹni yìí mọ́. Ehn, tí mo ò ṣe, tí ó sì tún ti ṣe òṣìṣẹ́ kankan, tí ó tún ti ṣe àwọn aṣímáyẹ̀sí tó tọ́ lórí ilé yìí ní ẹnu iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sofware mi. Software tí mò ń lò lẹ́nu iṣẹ́, òun ni a fi máa ń bá àwọn oníbàárà, lafi máa ń bá wọn ṣe ká, lafi máa ń bá wọn ní gbólòhùn tó jẹ́ pé òun náà ni a fi máa ń fi àwọn ọjà wa tí ó bá wà fún títà lafi máa ń fihàn sí gbogbo àgbáyé àtàwọn oníbàárà wa láti jẹ́ kí wọ́n rí. Ẹ̀ tó sì jẹ́ wípé sofware yìí, òun ni ó tún ní, ẹ̀ ní, a máa ń, a máa ń gbìyànjú láti ṣiṣẹ́ lé lórí lóòrèkóòrè torí a ní àwọn amójúẹ̀rọ tó jẹ́ wípé iṣẹ́ tí wọ́n ní láti ṣiṣẹ́ lórí software tí à ń lò kí wọ́n sì sì fún wa ní ẹ̀, ohun tí software tuntun tó tún péye tí yóò ṣe ṣẹ́ jẹ́ kí iṣẹ́ wa kí ó tún ní ìtumọ̀, kí ó tún jẹ́ ǹkan tó máa wuyì, tó máa, tó máa, ẹ̀, tí yóò lè fa àwọn èèyàn lójú mọ́ra ní ìgboro. Ẹ̀, eléyìí ló jẹ́ wípé lóòrèkóòrè ní a máa ń ṣe ìmúdójúìwọ̀n tá a ń pè ní upgrade software tí a bá ń lò. Èyí tó sì jẹ́ wípé, ẹ̀, eléyìí ni ó jẹ́ ká rẹ ilé iṣẹ́ wa kó tayọ láàárín àwọn akẹgbẹ́ wa. Ẹ̀ torí pé, ẹ̀, àwọn software tí à ń lò, òun ni ó máa ń bá òde òní mu ní gbogbo ìgbà tí ó sì jẹ́ wípé àwa kìí fi irú nkan báyìí ṣeré torí a mọ̀ wípé gẹ́gẹ́ bí àwọn oníbàárà bá ṣe rí ọjà wa sí, ìní ni ó máa lè sọ bóyá wọ́n bá a dòwò pọ̀. Ẹ̀ tó sì jẹ́, eléyìí ló jẹ́ pé ká mú, ẹ̀, irú nǹkan báyìí ká mú lọ́kùnkúndùn, ẹ̀, táwọn amójúẹ̀rọ wa tó sì jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n jẹ́ àwọn tí ó jẹ́ pé wọ́n àìyan, wọ́n máa ń fún wa ní, ẹ̀, wọ́n máa ń, wọ́n máa ń ṣe iṣẹ́ tó dára fún wa. Tí àwa náà tí a sì máa ń, ẹ̀, wọ́n, a máa ń gbìyànjú láti jẹ́ kí gbogbo iṣẹ́ yòókù kí ó já sí bí a ṣe ń fẹ́ kí, láti lè wá ìdàgbàsókè àti ìlọsíwájú fún ilé iṣẹ́ wa.

Ó kéré tán mo ma ń fọ eyín ní ìgbà méjì lójojúmọ́, tí ó bá ti di owo arọ tí mo bá ti jí, n tí mo mọ̀ n kọ́kọ́ ṣe òun ni pé mo ma ń mú ìfọyín mi tí ma sì fọ eyín mi dada kó tó di wípé mo ṣe ǹkankan lẹ́yìn eléyìí, òhun ni mo tó lè lọ wẹ̀, mo sì máa ń bá wọn ṣẹ́ gbogbo lọ. Tó bá tún ti di pé mo ti ibi iṣẹ́ dé ní ọwọ́ irọ lẹ́, èmi sì tún máa ń mú, mó tún máa ń mú ìfọyín mi tí mo sì tún máa ń fọ, eyín mi àti ahọ́n mi, tí mò ń fọ ẹnu mi dáadáa gẹ́gẹ́ bó ṣe yẹ kí n fọ. Eléyìí ni mo mọ̀ pé ó jẹ́ nǹkan, nǹkan tó jẹ́ nǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́ tí èmi ò sì kí ń tẹ́tì níbẹ̀ torí wípé mo gbà pé ara ìmọ́tótó, òun ni ìmọ́tótó ẹnu àti àwọn nǹkan tó wà níbẹ̀, eyín à wọ́n, àti gbogbo àwọn èrìgi àti gbogbo ohun tó wà nínú ẹnu ni ó jẹ́ wípé ó ní, ó jẹ́ dandan fún oníkálukú. Ẹni tí ó ṣe ìmọ̀ tótó eyín rẹ̀, ó fi ààyè lẹ̀ fún àwọn kòkòrò láti jẹ́ kí wọ́n, láti jẹ́ kí wọ́n, wọ́n ṣiṣẹ́ lórí eyín rẹ̀ ní àgàgà tí èyàn bá ṣẹ̀ jẹun tán lálẹ́. Ẹni tí ó bá jẹ́ wí pé kò bá fọ eyín rẹ̀ ní alẹ́ tí kò fi tí kò fi fọyín lálẹ́ nígbà tí ó bá fi ma di òru sí àrọ̀ ọjọ́ kejì àwọn kòkòrò àìfojúrí wọn ti ma ṣiṣẹ́ ní orí eyín rẹ̀ eléyìí yí ó sì jẹ́ kí eyín náà, kí òun kú, kú, kú kẹ́ẹ̀kẹ́ ká àwọn eyín kí eyín náà kó má, kó má máa ra dúró, kó má máa ra le dáadáa. Tí ẹni kankan ò sì ní fẹ́ irú inkan bẹ́, ìyẹn ni pé eyín oníkálùkù èyàn fẹ́ kí èyàn mo ri lo ní gbogbo ìgbà ni kò sì ṣẹ́ n tó jẹ́ pé ó fẹ́ kí eyín rẹ̀ kó má dá láàmú tàbí ó fẹ́ kí eyín má dùn. Eléyìí ló fi jẹ́ wípé èyàn ní, èyàn ní, èyan ni bùkátà láti má tọ́jú eyín rẹ̀ àti gbogbo ohun tó wà lẹ́nu rẹ̀ ní gbogbo ìgbà.

Maltina òun ni ohun mímu tí mo fẹ́ràn jùlọ, eh, tó sì jẹ́ pé láti kékeré, ni èmi tí máa ń mu, eh, mo ti máa ń mu ohun mímu yìí, eh, tí ó sì, tí ó sì máa ń bá mi lára mu. Ara n tí mo fi nífẹ̀ẹ́ sí, eh, maltina ni wípé kó dùn jù, kò sì korò lẹ́nu, eh, ó ṣe rẹ́gí lẹ́nu, eh, kò sì ní gáàsì débi wípé yóò wu ni ni yóò jẹ́ kí èèyàn, mọn, máa gùnfẹ́ tí ó da. Ní eléyìí tí ó máa ń bá àwọn, eh, ohun mímu mi wá, eh, mo máa ń mu maltina lóòrèkóòrè tó sì jẹ́ wípé mo máa ń sábà ra, eh, pàálí rẹ̀ sílé ni tí màá á sì máa mú ní ẹyọ kọ̀ọ̀kan ní àti ìgbà dégbà. Eh, ohun náà ni mo tún fi máa ń ṣe awọn èèyàn àléjo àwọn èèyàn tó bá wá mi wá tí màá sì fún wọn ní maltina pẹ̀lú nǹkan míìràn tí mo bá fẹ́ gbé fún wọn. Eh, eléyìí ló sì jẹ́ wípé ó jẹ́ ki n kàn, láfi hàn pé mo yan maltina yìí láàyò, kí àwọn èèyàn sì mọ̀ mí sí ẹni tó nífẹ̀ẹ́ sí ohun mímu yìí. Eh, onírúurú àwọn ohun tó tún so mọ́, tó tún sún mọ́ maltina òun ni ohun ti mo máa ń mu gẹ́gẹ́ bí himalt, eh, mo tún máa ń mu malta Guinness náà tó sì jẹ́ pé àwọn malt drink, better malt náà, mo máa ń mu ìyẹn náà. Àwọn malt drink tí wọn ò bá sáti ṣe ohun tó ní ọtí nínu, ọtí líle nínú òun ni èmi máa ń mu. Eh, ẹn tó sì jẹ́ wípé mi ní ìfẹ́ sí, eh, mo ní ìfẹ̀ sí bí ó ṣe máa ń, bí ó ṣe, bí ó ṣe máa ń rí lẹ́nu.